Ṣé o máa ń mú àwọn ohun mímu piro, pirotíìnì? Rára o, pirotíìnì, rárá. Ṣé o máa ń mú àwọn ohun mímu pirotíìnì? Rárá, mi ò kí ń mú irú nkàn báyen. Gbogbo ǹkan tí mo ń máa ń mú kojú kí n mu omi, kí n dé já ewé àti egbò kékèké, bí lemon grass ewé, bí moringa kí n dé, kí n fi ginger sí kí n fi honey sí kí n ṣe lórí ina kí n dé mú. Àwọn nǹkan tí mo mu ó júbà yẹn lọ. Éṣé púpọ̀.

Báwo ni o ṣe ń sinmi kúrò lórí ojú ẹ̀rọ, ìgbà mélòó, ah tó bá, tó bá ti rẹ̀ mí náà ni. Tó bá ti rẹ̀ mí, ń dáwọ́ dúró, ń dẹ́ lọ sinmi. Ohun tí ò ń ṣe, ehn, ń relax náà ni, ń jókòó, ń maá tẹ fóònù, títí dìgbà tí agbára mi bá tún ti dé padà ki n tó tun bẹ̀rẹ̀ iṣẹ́ ò. Bí o ṣe ń nirà ẹ, tí n bá ti rí pé, ah, inira yẹn ti pọ̀ jù, mo dé máa dáwọ́ iṣẹ́ dúró. To bá dẹ̀ tí, tí mo bá dẹ̀ tí sinmi, tí mo ti sinmi dáadáa, n o sì tún bẹ̀rẹ̀ iṣẹ́ ò.

Báwo ni o ṣe máa ń kọ ẹlòmíràn ní oúnjẹ tí o fẹ́ràn? Hmm ibi tí o máa bẹ̀rẹ̀, hmm máa kọ́ wọn náà ni, o kí n sọ pé ọjọ́ tí n bá fẹ́ sẹ irú oúnjẹ yẹn, mo máa n pe iru ẹni bẹ́ẹ̀ joko pe okay oya wa fo ju si o wa fi ojú sikan ti mo n se ti mo se leleyi o ti mo se se oúnjẹ u leleyi o. So, ènìyàn náà dè máa ma fi ojú sí i. Ìgbà kúùgbà tí n bá ti wà lé tí mi sì lára and ọ́, tí mo, tí mo busy lẹ́nu iṣẹ́, ehn mo lè wá sọ fún ènìyàn pé à ókè tí mo ṣe ṣe nígbà yẹn ni kó bá mi ṣe oúnjẹ yẹn. So mo dè máa kìlọ̀ fún pé à o gbọdọ̀ ṣe báyìí, o gbọdọ̀ ṣe báyìí, oh tí mo ṣe wà nǹkan mi lé lé ìyò tó ṣe máa ṣe fún mi lé lé ìyò. Bí o ṣe máa ń dánan wò, ehn àti mádẹ̀ tí rí pé o ó tẹ̀lé òfin àti ìlànà mi, hmm nǹkan tí mo lè fi dánan wò láàrin ènìyàn tí mo lè ti rí pé à ókè tí mo ṣe ń ṣe náà ló lè ṣe ṣe. Hmm kò ní sí wàhálà, kojú báa n lọ.

Lérò rẹ, kí ni ò ń ran ènìyàn lọ́wọ́ láti pẹ́ láyé pẹ̀lú ìlera oúnjẹ tàbí iṣẹ́? Hmm, lérò mi, mo máa ń sọ fún àwọn èèyàn wípé, hmm, oúnjẹ, oúnjẹ tiwantiwa òun ní kókó. Gbogbo àwọn junk food, gbogbo àwọn snack, àwọn, àwọn mìdìmídì, cake, ǹkan sugar kò kì í ṣe ǹkan tí ó yẹ kí èèyàn máa jẹ. Nítorí, à, ìlera ara wa. Iru àwọn nkan won ye, ko ye ki a maa je gẹ́gẹ́ bi oúnjẹ àwọn oúnjẹ wa tí a mọ̀, tí ó jẹ pé, à, natural food, tí, à, àwọn àgbẹ̀ tí wọ́n gbìn, tí wọ́n dẹ̀ fi, à, fertilizer fi gbìn, ẹhn irú oúnjẹ yẹ̀n lo ye ká máa jẹ. Bí i iṣu, bí i ọ̀gẹ̀dẹ̀, bí i, à, àwọn ẹ̀fọ́, àwọn, àwọn ẹ̀fọ́ tó-- fresh ẹ̀fọ́. Iru àwọn ǹkan wọ̀nyẹn ló, ló ń sara lóore. Hmm, à, tí àgbà bá dè tí ń dé, ìyán máa ń dín ẹran jíjẹ, ku. Àwọn ẹran, àwọn ẹran màlúù, ìyán máa ń dín kù. Hmm, ẹran tó ń ṣiṣara lóore fún àgbàlagbà òun ni adìyẹ. Adìyẹ tiwantiwa àti ewúrẹ́ náà da. Ṣùgbọ́n wọ́n ò gbọdọ̀ jẹ gbogbo ẹ ni wáǹba ní wáǹba náà ni. Hmm, à, ìmọ̀ràn tí, tí èmi náà lè gba àwọn èèyàn náà ni ti wọ́n lè fi pé láyé. Kań dẹ̀ tún make sure pé wọ́n, wọ́n ń já ewé àti egbo yi náà, wọ́n fi n ṣe ìlera ara wọn. Nítorí wípé àwọn òògùn òyìnbó yìí, hmm, ayé, ayé dèrú ló pọ̀. Àwọn fake drug ló pọ̀. Ayé, ayé dèrú òògùn ló pọ̀. Ǹ ta ń sìn tá a máa èèhàn eyìí tó jẹ́. Hmm, ipa, ipa ìdílé, ẹ, ọ̀un nà mó dẹ̀ ti ròyin yẹn. Ẹni tí ó jẹ́ àwòrán, hmm, mo lè ṣe, fi ara mi ṣe gẹ́gẹ́ bí àwòrán fún àwọn èèyàn tí mo bá ń gba ni imọ̀ọ́ràn láti lè mójútó, à, ìlera ara wọn. Ẹ ṣé púpọ̀.

Sọ fún wa òwe kan tí àjèjì kọ ní, kọ níléyẹ, ohun tí ọ̀rọ̀ náà ń sọ. Ohun, ohun tí ọ̀rọ̀ náà ń sọ ni wípé a, òwe, wọ́n máa ń sọ pé ilé là ń wò ká tó ṣomọ lórúkọ. Ìkíní nìyẹn, ìkejì, àgbà jìn sí kòtò. Ó kọ́ ará, ó kọ́ ará, ará ilé tó kù lọ́ gbọ́n. So òwe méjì yẹn, mo máa ṣàlàyé ẹ. Ilé làá wò, kí a tó sọ ọmọ lorúkọ ní wípé, kí èèyàn tó sọ ọmọ rẹ̀ lórúkọ, o máa wo ilé pé a, okay o. Àhún, orúkọ wo la máa ń jẹ́ ní ìdílé wa? Hmm. Orúkọ rere wo bí i, bí á, bí bóyá ọmọ tó ti lé, àhún, ọba jáde. Ẹ̀hẹn. Orúkọ, orúkọ tí wọ́n máa fún un, ó gbọ́dọ̀ ní ọba. Hm, bóyá bíi Ọbafẹ́mi, bóyá bíi àhún, Adésẹwà. Hmm. Adé means, Adé ó túmọ̀ sí, àhún, crown. So òhun náà ń sọ pé ilé là ń wò ká tó ṣomọ lórúkọ. A máa kọ́ wo lé pé a òkay o. Ọmọ tí wọ́n bí o, ìdílé olóyè ló ti wá o, ọ̀ ìdílé ọba ló ti wá o. Orúkọ tí a máa fún un, ó gbọdọ̀ mú, ó gbọdọ̀ mú royalty, ó gbọdọ̀ mú dání. Òhun náà fi sọ pé Adésẹwà, Adéfémi, àhún, Ọbafẹ́mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àgbà jìn sí kòtò, ó kọ́ ara yòókù lọ́gbọ́n. Ó, ó túmọ̀ sí wípé, hmm, àhún, kí ẹ̀yàn máa mọ, àhún, kí èèyàn máa ṣọ́ra, kí èèyàn máa ṣọ́ra ní gbogbo ǹkan tí èèyàn bá n se láyé hmm. Kí ẹ̀yàn máa ṣọ́ra, kí ẹ̀èyàn, kí èèyàn dẹ̀ tún máa ma tẹ̀lé ìmọ̀ràn àwọn àgbà. Ìtumọ̀ pé àgbájé ńṣe kòtò ni wípé, ẹh, ì, ìkan tí ó jẹ́, tó jẹ́ ìrírí ayé fún ẹni tó ń sọ fún wa pé a, o má ṣe ǹkan báyìí. Tí o bá ṣe ǹkan báyìí, ǹkan tó jù ẹ́ máa rí leléyìí so, àhún, àgbàlagbà yẹn ń sọ fún wa pé à, ǹkan tó nà tí rí leléyìí nípa ǹkan tí àwọn náà towọ́bọ̀ nígbà èwe wọn. So wọ́n máa ń fi òwe yẹn, wọ́n máa ń fi sọ fún wa pé àgbà tó jí nṣe kòtò, ó máa kọ́ àwọn ará ilé tó kù lọ́gbọ́n. So, wọn máa ma sọ fún wa pé mo ti se aṣemáṣe rí mi dẹ̀ fẹ́ kí iwọ na tún lọ kó gba ọ̀nà yẹn kó tún wá lọ se aṣemáṣe. So fi èmi kó fi ṣe àríkọ́ gbọ́n. Ó ní ìtumọ̀ òwe òhún. Ẹ ṣé púpọ̀.

Ṣé o fẹ́ràn rin àtẹ̀gùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa rìn lórí àtẹ̀gùn. Hmm, mo fẹ́ràn láti máa rìn lórí àtẹ̀gùn. Po mò dè máa máa ṣọ́ra ṣe náà ni tí n bá ti ń rìn lórí àtẹ̀gùn. Hmm, ko ju baun.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọgbọ́n nílé rẹ? Bẹ́ẹ̀ni o, mo ní àwọn ẹ̀rọ ọlọgbọ́n nílé mi, èyií ló máa ń jẹ́ kí n lè lóye sí i. Nígbàkúùgbà tèmi bá ti, a ń lo ẹ̀rọ ọlọgbọ́n yìí kó jù báuń lọ e ṣẹ́

Báwo ni o ṣe máà ń kojú àwọn ìṣòro lẹ́nu iṣẹ́? Hmm, àwọn ìṣòrò tó bá wà, tó bá wà, hmm, a máa kojú ẹ̀ nà ni, a máa ṣe, a máa ṣe léyi ti a bá lè ṣe. Eleyi ti a bá dè rí pé ó ń fún wa ní wàhálà, pé ó mú wahàlá dani, hmm, a máa pe àwọn ènìyàn. Ìkàn tí teamwork fi dà ní, a máa pe àwọn, máa pe àwọn ọ̀rẹ́ mi tajọ ó ń ṣiṣẹ́, tajọ wà lẹ́nu iṣẹ́ pé a, "Ìdojúkọ mi rẹ̀ o, hmm, ìṣòro to ń dojúkọ mi o lele yìí lẹ́nu iṣẹ́, báwo la se fẹ́ ṣe? Báwo la se fẹ́ ṣe eléyii?" Hmm, tí oníkálukú náà bá de sọtiẹ́, a dẹ̀, a mú ìmọ̀ràn yẹn, a mú papọ̀, a dè fi ṣiṣẹ́ ó. O de ma wa si imuse àti àṣeyọrí.

Sọ fún wa nípa iṣẹ́ ọwọ́ tí à ń ṣe ní agbègbè rẹ. N, ehn eléyii temi mọ̀ oun ni bíi asọ rírán. Mo ní ẹni tó súnmọ́ mi tó ń rán aṣọ. Hmm. Ìgbà mìíràn ó máa ń rán aṣọ ta ta máa ń pè ní ready to wear. O maa ran kalẹ̀ hmm. Ó dẹ̀ máa, ó máa wọ aṣọ yẹn, ó máa wọ̀ o, o ó máa wọ̀ o sí ara mannequin. Hmm. Ó má wa fi polówó ọjà rẹ̀. Ẹnikẹ́ni tó bá ń kọjá tó bá rí iṣẹ́ tí ẹni yìí ṣe, jẹ́ ipé, ah! Ó dẹ̀ fẹ́rán aṣọ yẹn. Ó fẹ́rán, ah, ah, tí ẹni yẹn ṣe rán aṣọ. Hmm. Hm o dẹ̀ máa sọ pé, ah! Okay èlò ni o. Baw, báwo mo se fe, elo lo fe ta a, or báwo lemi se fe se iru edaya eleyii hmm. Tí o ṣe, tí o ṣe rí niyen ko ju báun lò.

Sọ fún wa bí o ṣe ń ran àwọn àgbà lọ́wọ́ lórí fóònù, ohun tí ó nira fún wọn. Hmm, àwọn àgbà tó bá je pé wọ́n mú, wọ́n mú ìbéèrè wọn wá, tí wọ́n sọ pé à, nǹkan tí wọ́n ń dojú kọ lé lé yi o, nǹkan tí oun ń dojú kọ wọ́n lé lè yi, a máa ṣàlàyé fún wọn. Elé tí ò báà ye nínú wọn, a máa lọ bá iru ẹni bẹ́ẹ̀, a máa lọ ran ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ láti lè jẹ́ kó rí bí, à, a ṣe lè ṣe irú nǹkan bẹ́ẹ̀ ọ́ láti lè jẹ́ kí ènìyen mọ̀, à, wípé nǹkan tí à ń sọ, or ti mò ń bá sọ lórí fóònù rẹ o, hmm, tó ṣe lè, tó ṣe, à, tó ṣe lè rì, à, àtúnṣe lórí, à, ìbéèrè tí ènìyen ń bèèrè. Bí o ṣe ń ṣàlàyé ẹ, mo dẹ̀ máa ṣàlàyé àwọn nǹkan wọ̀n yẹn lẹ́kùn rẹ́rẹ́. Ìgbà mélòó ni ò ń tún sọ? Hmm, à, ọ̀un nà mo sọ tí mo bá ti ṣàlàyé lórí fóònù tí mo rí pé à, ènìyen kò, kò get nǹkan tí mò ń sọ, kò gba nǹkan tí mò ń sọ, hmm, n sọ fún ènìyen pé ṣá máa lè ríra sójú, mo dẹ̀ máa ran irú ẹni bẹ́ẹ̀ lọ́wọ́ láti lè jẹ́ kó rí tí a ṣe ń ṣe, hmm, torí tí ènìyàn bá ri, ó máa lè jẹ́ kó, a lè tè, ó máa lè jẹ́ kó lè tètè, à, rí, à, àtúnṣe lórí nǹkan tí ènìyen bá ń bèèrè.

Báwo ni o ṣe ń bá ọmọdé sọ̀rọ̀ lọ́nà tí ó yàtọ̀ sí ti àgbà? N ó máa, máa sọ fún ọmọdé náà wípé, "Bírú èmi o, mo lọ ṣùkúù, mo dẹ̀ kẹ́kọ̀ọ́, mo dẹ̀, mo dẹ̀ ní ìmọ̀ tó tó láti lè, à, jẹ́ kó mọ àwọn nǹkan tí ó yẹ kí ọmọdé yẹn mọ̀. Ohun tí ó yàtọ̀ ni wípé ní ayé àwọn àgbà or tí àwọn àgbàlagbà se máa b'ọ́mọ wí or tí wọn se máa gba ọmọ ní ìmọ̀ràn. Ó lè yàtọ̀ sí bírú, à, àwa èyí tí a ṣe máa ń bá ọmọ wí ọ̀rọ̀ sọ̀rọ̀. N ìyàtọ̀ díẹ̀ lè wà níbẹ̀. Ọ̀rọ̀ wo? N ọ̀rọ̀ nípa àṣà náà ni, ọ̀rọ̀ nípa, n ṣé àti àṣà wa nílẹ̀ Yorùbá, ọ̀rọ̀ nípa ká le mọ ǹkan tí à ń ṣe, ọ̀rọ̀ nípa ká lè mọ ọ̀rọ̀ ayé wa lọ́kùnkúndùn, ọ̀rọ̀ nípa wípé a gbọdọ̀ ṣọlẹ̀, ọ̀rọ̀ nípa wípé a gbọdọ̀ jalè, a gbọdọ̀ ṣebí sí ọmọ làkejì wa. N ọ̀rọ̀ yẹn pọ̀ bẹ́bẹ́ẹ́ bẹ́ẹ̀ lọ. Ọ̀rọ̀, ọ̀rọ̀ tó jẹ́ pé ó máa lè mú wa, à, ríi wípé kò sí ǹkan tó wà nílé ayé yìí. N bí ohùn rẹ ṣe rí ẹ, ohun tuntun náà màá fi bá wọn sọ̀rọ̀. Mi ò ní fi ohun líle bá wọn sọ̀rọ̀. Torí tí n bá fi ohùn líle bá wọn sọ̀rọ̀, wọn á ní lè gbó ohun tí mo bá ń bá wọn sọ. N ohùn tutu ni èmi ó sì bá, fi bá wọn sọ̀rọ̀. N mi ò dẹ̀ máa jẹ́ kí wọ́n ríi wípé ǹkan tí mò ń bá yín sọ yìí o, ǹkan tó máa jẹ́ ǹkan pàtàkì fún yín ní ọjọ́ iwájú ni o. Kò bá jù báhun."

Báwo ni o n se tooju ileera re- ohun ti o n se l ojoojúmọ́ hmm, ìgbà kúù gbá ti mo bá ti rí wípé, hmm, ó rẹ̀ mí, hmm, mo máa gbìyànjú láti sinmi, hmm, láti sinmi. Mo dẹ̀ máa, máa lọ já ewé àti egbò tí mo lè lò. Máa já ewé àti egbò tí mo lè lò. Ewé àti egbò yíi oun ní mo máa lò, tí mo máa sè, tí mo máa lò tí mo máa mú. Mo dẹ̀ máa lọ sùn, ara mi á sì lè padà. Ohun kò sí ohun kankan tó nira fún mi. Ko de si enibodi ti o ran mi le ti. Bí emi ṣe máa ń ṣe nǹkan mi níyen ko ju bahuń lọ, mo se máa ń tọ́jú ara mi.

Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Hmm, bátìrì fóònù mi bó ṣe máa ń dúró? Àh, èmi ò le dáhùn ìbéèrè yìí o, nítorí wípé fóònù tí mò ń lò inbuilt battery ló wà n íbẹ̀. Hmm, inbuilt battery. Hmm, tí bátìrì fóònù tó ṣe máa ń dúró yẹn ni ò fi bẹ́ẹ̀ yemi púpọ̀. Kóju ba ń lọ.

Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni, mo máa rántí àlá mi hmm, ìgbàkúùgbà tí n bá ti láàlá mo máa ń rántí, hmm ìyẹn máa ń wá tí n bá ti jí sáyé tán, n máa ń rántí hmm, mo máa ń rántí. Ìgbà mìíràn tí mo bá ti jí gan tí mo rí pé a-- ẹ n, tí mi mọ̀ pé bóyá mo láàlá mu. Hmm, tí time bá dẹ̀ tí mo lọ mòdè tún máa ń rántí pé a mo má lá àlá kan báyìí. Hmm, mo máa ń rántí.

Sọ fún wa nípa ibi tí o fẹ́ padà sí ìgbà tí o wà níbẹ̀, ohun tí ó dúró lọ́kàn rẹ, pẹ̀lú ta ni o máa lọ? Hmm, sọ fún wa nípa ibi tí o fẹ́ padà sí. Hmm, bí a, bóyá mo fẹ́-- bí mó tẹ́tí lọ ṣe nǹkan níbẹ̀ ri hmm, à, ní, nǹkan tí mo lè lọ ṣe bẹ̀ kò ẹ̀ tíì mú àṣeyọrí wá, hmm, nǹkan tó lè tú mú mi kó fẹ́ padà lọ sí ibẹ̀ náà nìyẹn láti lọ parí iṣẹ́ yẹn. Bóyá ó ní iṣẹ́ kan tí mò ń ṣe o, ní ibi tí mo lọ, à mí ò dẹ̀ tí parí iṣẹ́ yẹn, mo dẹ̀ tí kúrò níbẹ̀. Hmm, mo tún è fẹ́ padà síbẹ̀ pé à, okay, jé kín kókó lọ parí iṣẹ́ yìí. Hmm, ìgbà tí mo bá dẹ̀ wá níbẹ̀, máa rí i dájú pé tí mo padà lọ ibẹ̀, máa rí i dájú pé mò ń ṣiṣẹ́ àwọn ohun tí ó-- kò sí nǹkan tó dúró lọ́kàn mi ju pé à, pé iṣẹ́ yẹn kó ṣá ti mú, kó ṣá ti mú, mú àṣeyọrí dá ní. Ehn, pẹ̀lú àwọn ọmọ iṣẹ̀ or ọ̀rẹ́ tí a jọ wà lẹ́nu iṣẹ́.

Báwo ni ojú ọjọ́ ṣe nípa lórí ọjọ́ rẹ? Ní ọjọ́-òjò, ní ọjọ́ òjò, ó máa ń mú ìdádúró dání, ó máa ń fa iṣẹ́ sẹ́yìn, iṣẹ́ tó yẹ kí èèyàn lọ ṣe, nígbà tí, ehn, èèyàn le jáde láti lọ ṣiṣẹ́ oun, èèyàn o ní le ṣe nítorí òjò tó ń rọ̀. Ní ọjọ́ òòrùn, iṣẹ́ máa ń yá, iṣẹ́ máa ń yá dáadáa bí o ṣe ń gbaradì. Kò sí ìgbà tí, ehn, àwọn ọjọ́ yìí máa dé tí ìgbáradì ò wá sílẹ̀ fún wọn. Òjò bá ń lọ.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Bẹ́ẹ̀ni, mo ní ẹranko ọ̀sìn, hm, ewúrẹ́. Hm, ewúrẹ́ tí mo ní ó máa ń jẹ káàkiri ni ó dè máa ń jẹ, ah, ewé koríko, ó máa ń jẹun káàkiri. Bí ó bá dè tí álé, ó máa wá sùn sí, ah, yàrá rẹ̀.

Kí ni ò ń ṣe pẹ̀lú oúnjẹ tí ó ṣẹ́ kú? Tọ́jú rẹ̀. Ohun tí ò ń fi ṣe ẹni tí ò ń fún. Hmm, oúnjẹ ti o ba se ku a maa fi sile di àárọ̀ ojo kejì, a de je or hun oúnjẹ tó bá ṣẹ́ kú, a máa gbe sínú fridge, a ń gbe sínú fridge, tó bá dẹ̀, tí àkókò bá dẹ̀ tito láti jẹ iru oúnjẹ bẹ́ẹ̀, a dẹ̀ gbé jáde, a worm e, a dẹ̀, a, a, a, a ń ṣe lórí iná, a dẹ̀ jẹ oúnjẹ bẹ́ẹ̀.

Sọ fún wa nípa ògì tàbí ẹ̀kọ. Bí a ṣe ń ṣe ògì, hmm ògì, oun ti ara àgbàdo jáde, wọ́n máa bọ̀, hmm wọ́n lè máa sèé, hmm tí wọ́n máa fi gba omi ògùn ní jáde. Hmm ẹ̀kọ, ẹ̀kọ wọ́n máa sè lórí iná tó fi máa le díẹ̀, wọ́n dè máa pọn sínú ewé, hmm sínú ewé, a oun ni won fin pẹ ní ẹ̀kọ. Ògì òun ní wọ́n máa ń mu, ó máa ń sàn. Ẹ̀kọ, òun na máa ń jẹ tí wọ́n maá n fi ọbẹ̀ jẹ ọ́, tán lè fi móínmóín or àkàrà jẹ.

Kí ni o lè ṣe nísinsìnyí tí o kò lè ṣe ní ọdún mẹ́wàá sẹ́yìn? Kí ni, à, nǹkan tí mo lè ṣe nísinsìnyí ni wípé mò ń ṣiṣẹ́, mò ń dẹ n ri owó, owó ń wọlé, mò fi ń tọ́jú ara àti ẹbí. Mi ìdẹ lè ṣe irú nkán báyìí nígbà tí, à, mò wà ní ọdún mẹ́wàá sẹ́yìn nítorí pé mò ṣe wà ní ilé ìwé gíga. Bí o ṣe kọ ẹni, iṣẹ́ náà ni iṣẹ́ ni mò ń ṣe. Nn, ohun tí o lè ṣe, nn, nn, owó náà ni mò ń ṣiṣẹ́, mò de n r owó.

Báwo ni ọ̀sẹ́ máa ń jí ní òwúrọ̀? Ago márùn lèmi má ń jí lararoo. Ti n bá ti, tí n ti n bá dé ti dìde ni ago márùn, èmi ò sì kepe ẹlẹ́dà mi, hin dúpẹ́ lọ́wọ́ olúwa, nítorí wípé àánú rẹ̀ dúró títí láíláí lórí ayé mi àti àwọn òbí mi, lẹ́yìn igbayen, hin sì dáná oúnjẹ ti n jẹ tí mo bá yẹ ti jíde ní àgò márùn-ún, tí ń jẹ,

Sọ fún wa nípa òkè, odò tàbí ọgbà tí o fẹ́ràn bí o ṣe ń débẹ̀ oke, òkè, òkè, odò tàbí ọgbà. Aah! Mm, ọgbà tí mo fẹ́ràn oun ni, aah, ọgbà tí ó wà ní Alausa yìí, tọ́n ń pè ní, aah, park, Alausa Park. Mm, mo fẹ́ràn ọgbà yẹn púpọ̀. Mm, àkókò wo ní àkókò wo? Mo máa ń débẹ̀ ẹ̀koọ̀kan tí ṣíṣe bá ti kàn an. Tó bá jẹ́ pé bóyá párty wà, bóyá wọn fẹ́ ṣe àjọyọ̀, aah, aah, ìgbéyàwó or get together or birthday party. Mm, ìgbà yẹn la máa ń lọ bẹ̀. La máa ń lò ọgbà yìí. La máa ń ṣe garden and park, Alausa Park. La máa ń lò o, la máa fi ń ṣe ayẹyẹ ta bá fẹ́ ṣe pẹ̀lú àwọn èèyàn wa.

Sọ fún wa ní, sọ fún wa bí àkókò òjò ṣe ń nípa lórí ọjọ́ yin, bí ọ̀nà ṣe ń rí, à, ọ̀nà kìíní. Súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ tie máa ń wà gan-an, hm, ní ìlú Èkó ti mo wà yìí. Ìgbà kúgbà ti ojo bá ń rọ̀, hm, o ti e maa n wo po sun kere, fa kere oko ti a mo si traffic ma a n wa gan loju popona. Ó dẹ̀ máa ń fa iṣẹ́ sẹ́yìn. Hm, ìgbà mí àgbàrá, ó lè gba ojú pópónà kan to je pé mọ́tò ò ní le kọjá, ọkọ̀ ò ní le kọjá. Ohun tó dẹ̀ nira nìyẹn to jẹ́ pé, ẹ, mọ́tò máa wà lójú kan, ọkọ̀ máa wà lójú kan, aà ní le kọjá. Hm, kọjú bá ń lọ.

Oṣù wo ni a bí o? Ẹ̀rẹ́ sẹ́rẹ́ ìrèlè, ìrèlè. Oṣù ìrèlè ta mò ṣì February. Oṣù wo ni oṣù ìrèlè? Hmm. Sẹ́rẹ́ ìrèlè ẹrẹ́na, igbe, òbíbí òkodò, agẹmo, ògún ọwẹ́wẹ́, owawà béèlù ọpẹ. Sẹ́rẹ́ ìrèlè, ìrèlè, ìrèlè ni ọjọ́ tan bími.

Báwo ni, báwo ni o ṣe máa ń rántí àwọn adéhùn rẹ? Mo máa n rántí o. Mo máa n rántí àwọn àdéhùn ti n ba ti ṣe fún yan pé mo fẹ rán irú ẹni báyìí lọwọ mo dẹ máa rántí èyí ti mi ba rántí ti ẹni yẹn ba pe mi mo máa ni ẹ fún mi di ọjọ́ báyìí mo dẹ̀ máa wa mú àdéhùn yẹn ṣẹ àwọn adéhùn mí wà tó jẹ pé mi, mi ń múṣẹ o. Kí Ọlọ́run kò dáríji mi kó rán mi lọ́wọ́.

Báwo ni a ṣe ń ṣe àjọyọ̀ tẹ́lẹ̀? Báwo sì ni ìsinsìnyí ẹni tí ó wà? Hmm bá ṣe ń ṣe àjọyọ̀ tẹ́lẹ̀ ni wípé a máa ń, gbogbo ẹbí ó máa ń, ó máa ń parapọ̀ láti ṣe, hmm àjọyọ̀ bí ọjọ́ December ńisi, ọjọ́ Kérésìmesì, hmm gbogbo ẹbí máa ń parapọ̀, hmm níbi tí ẹbí ta ẹ̀ka dé tó ta gòǹgò dé, gbogbọ won ló máa parapọ̀ wọn máa ṣe ọdún yìí lápapọ̀. Ni tẹ́lẹ̀ nìyẹn, bọ ko wá rí. Bẹ́ẹ̀ ma nisisiyi ni wípé, oni kaluku lo nse ọdún. Ọdún yi ni ààyè ti onikaluku ba wa hmm nkan tí mo rí nìyẹn tí mo rí pé ó yàtọ̀. Hmm.

Ṣàlàyé ọ̀nà láti ilé rẹ dé ọjà tí o súmọ́ ọ. Láti ilé ibi tí mo ń gbé, ìgbà méèló ni o gbà. Nn, ká ní ọgbọ̀n, ká ní ogún ìṣẹ́ju. Nn, ká ní ogún ìṣẹ́ju sí ọgbọ̀n ìṣẹ́ju. Láti ilé tí mo ń gbé sí ibi tí ọjà tí wọn tín ta oríṣiríṣi ńkan ohun tí o ń kọjá, oríṣiríṣi ọkọ̀ ni o kọjá bíi ọ̀kadà, márúwá, kẹ̀kẹ́. Nn, àwọn ènìyàn náà sì ń kọjá, àwọn tó ń ta nǹkan. Nn, ẹni tí o pàdé, nn, ìgbà mìíràn mo máa ń pàdé àwọn ènìyàn tí mo mọ̀, a sì kí ara wa títí tí màá fi dé ọjà tí mò ń lọ, tí màá fi ra àwọn nǹkan tí mò ń fẹ́ rà kò jù báhun ló.

Sọ fún wa nípa títà ní ọjà, ohun tí ò ń tà. N n, ohun tí mò ń tà, òun ni aṣọ. Tí àwọn ènìyàn bá fẹ́ ra aṣọ, n n, mo máa sọ fún wọn wípé, "à nìkan bá bàyi bayi ehn oun le need o ojo wo, ọjà satide ti mi si lẹ́nu iṣẹ́ ni mo ma n gbe aṣọ yi lo si ọjà láti ta. Bí a ṣe ń dá iye owó, n n, n n, mo lè sọ pé lé i ẹgbẹ̀rún náírà, lé i one thousand naira ni wọ́n ń tà. Bí bá jẹ́ ṣẹ́ẹ̀tì ọkùnrin ni, ó ti bẹ̀rẹ̀ láti orí one five. To bá jẹ́ pent àwọn ọmọdé ni, ó ti bẹ̀rẹ̀ láti orí five hundred àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ."

Sọ fún wa nípa gbẹ̀gìrì àti ẹ̀wà. Ni ẹ̀wà ni wọ́n máa fi ń ṣe gbẹ̀gìrì. Wọ́n máa bó ẹ̀wà ọ̀hún. T'ọ́n bá bóo tán, wọ́n máa lọ lọ̀ọ́ wọ́n dẹ̀ tún máa fi ṣe omi ọbẹ̀ gbẹ̀gìrì. Bí a ṣe. Ìgbà mélòó ni ó gbà pẹ̀lú kí ni? Wọ́n máa ń ṣe ní ẹ. T'ọ́n bá dẹ̀ ti da gbẹ̀gìrì yẹn sórí, sínú pot, wọ́n á fepo si, wọ́n á fiyọ̀ si, wọ́n á fi magí si, wọ́n dẹ̀ máa padà gbe léná títí yóò fi sọ dáadáa. Wọ́n á bó omi sí i, omi tó máa gbé gbẹ̀gìrì ọ̀hún jinná. Tó bá dẹ̀ ti jinná dáadáa, wọ́n á sì sọ̀ọ́. Ṣé báàjẹ́ bá mi?

Kí ni o máa, kí ni o máa ń jẹ ní òwúrọ̀? Oríṣiríṣi oúnjẹ ni mo máa jẹ but ìrẹsì ni ó máa pọ̀ju tí mo máa jẹ láàárọ̀. Oríṣiríṣi oúnjẹ ni mà á jẹ, bí i iṣu, mo lè jẹ gbẹ̀gẹ̀rẹ̀, jẹ ẹwà, mo lè jẹ búrẹ́dì. Oríṣiríṣi oúnjẹ ni mo pa, but ohun tí ó wọ́pọ̀ ni irun ìrẹsì tí mo máa ń jẹ jù láráàrọ̀.